Ṣé o ti fún ní ẹ̀jẹ̀ rí? Bẹ́ẹ̀ni, mo ti fún ní ẹ̀jẹ̀ rí. Nọ́ọ̀sì alábẹ́rẹ́ ni mí, mo dẹ̀ ti ṣiṣẹ́ ní hospital, a dẹ̀ ní àwọn patient kan tí wọ́n pé condition wọn require pé kí wọ́n gba ẹ̀jẹ̀. Àpẹẹrẹ àwọn patient yìí, bí àwọn patient tó bá ní sickle cell, àwọn patient tó bá wà anemic tó ní anaemia. Àbúrú àwọn patient báyìí ni a máa ń fún ní ẹ̀jẹ̀. Mo dẹ̀ ti fún ọ̀pọ̀lọpọ̀ àwọn patient ní ẹ̀jẹ̀ based on, blood group wọn.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lọ́jọ́júmọ́? Ẹ̀ẹ̀mejì. Lọ́jọ́ kan ni màá fọ eyín, màá fọ eyín ní àárọ̀ tí bá ti jí kíi tó jẹun. Tí ó bá títú di alẹ́, tí bá ti dé láti ibi iṣẹ́, tí bá ti jẹun alẹ́, mo tún máa fọ eyín mi. So pé ẹ̀ẹ̀mejì tí mò ń fọ eyín ni ojoojúmọ́.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Ọjọ́ tí mo máa ń fọ aṣọ ni ọjọ́ àbámẹ́ta àti ọjọ́ àìkú, ìyẹn tí oyinbo ń mọ̀ sí ọjọ́ Saturday àti Sunday. Àwọn ọjọ́ méjèèjì yìí jẹ́ ọ̀sẹ̀ tó parí tí, tí a kò lọ sí ibi iṣẹ́, tí wọ́n ń pé ilé la máa wà. So bá ṣe wà nílé yẹn, a máa sinmi. Ta bá ti sinmi díẹ̀, a kó aṣọ síta, a sì fọ. Da bá dẹ̀, ti fọ tán, a dá ẹ sá. So ọjọ́ àbámẹ́ta àti ọjọ́ àìkú ni mo máa ń fọ aṣọ.

Kíni o máa ń jẹ ní ọ̀sán? Nígbà mí ní ọ̀sán, mo màá ń jẹ ìpápánu. Ìpápánu bí meat pie, biscuit, egg roll, sausage roll. Ìyẹn tí mi ò bá gbé oúnjẹ wá sí ibi iṣẹ́. Àmọ́ tí n bá gbé oúnjẹ wá sí ibi iṣẹ́, oúnjẹ tí n bá gbé wá ni màá jẹ ní ọ̀sán. Ìgbà mí dẹ́wàá tí bá wà nílé, tí bá rí pé òórùn mú, màá mu gààrí pẹ̀lú omi tútù pẹ̀lú ẹ̀pà àti ṣúgà. So oríṣiríṣi nǹkan ni màá ń jẹ ní ọ̀sán. Mo ní ìn kọn ṣoṣo tí màá ń jẹ. Oríṣiríṣi nǹkan ni màá ń jẹ ní ọ̀sán.

Nígbà wo ni o kẹ́yìn lọ wo eyín? Ó má tipẹ́ tí mo ti kẹ́yìn lọ wo eyín mi. But nígbà kan mo maà ń lọ ní osoosù, but nísinyí torí iṣẹ́ mi kò gba mi láyé, mi ò tí lọ.

Kí ni àwọn ohun tí o fẹ́ràn lórí pizza? Mo fẹ́ràn àgbàdo, dodo, chicken, ẹran, vegetables. Mo fẹ́ràn pé kí wọ́n wà lórí pizza mi because mo máa le jẹ. Láìsí gbogbo àwọn èrò yìí ń bẹ́ẹ̀, n ò ní le jẹ pizza. Ó máa ma rìn mí láyà ni.

Oṣù wo ni a bí ọ? Oṣù Sẹẹrẹ èyí tí àwọn olóyìnbo mọ̀ sí oṣù January ni oṣù tón bí mi. Ọjọ́ Tuesday yẹn, ọjọ́ ìṣẹ́gun ni ọjọ́ tí wọ́n bí mi. So oṣù January ni oṣù tí wọ́n bí mi.